Bẹ́ẹ̀ni, nígbà mi mo máa ń bínú tí mo bá wà nínú ọkọ̀. Ìgbà tí mo máa ń bínú yìí jẹ́ ìgbà tí ó bá jẹ́ pé mo bá ti pẹ́ fún ibi iṣẹ́ tí mo sì mọ̀ pé ọ̀gá ilé iṣẹ́ mi yóò sọ̀rọ̀ sí mi tí mo bá dé ilé iṣẹ́, tí mo bá wà nínú ọkọ̀ tó ń gbé mi lọ sí ibi iṣẹ́, inú máa ń bí mi, tàbí tí mo bá ti pẹ́ fún, tí mo bá ti fi pẹ́ fún ilé ẹ̀kọ́ ní àárọ̀ tí mo sì wà nínú mọ́tò tí mo sì mọ̀ pé olùkọ́ mi yóò sọ̀rọ̀ sí mi, inú máa ń bí mi gan an nínú ọkọ̀ náà.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ìṣẹ́ mi gúnre ge gidi gan, nítorí mo jẹ́ akíkanjú obìnrin, mo sì jẹ́ obìnrin tó ní, tó ní ìrẹ̀lẹ̀ tó sì ní tẹríba. Nítorí e ni, olórí ìṣẹ́ mi ṣe fẹ́ràn mi gidi gan, sí kò sì kí ń fi mi ṣeré. Ni ibi iṣẹ́, mo máa ń tètè dé ibi iṣẹ́ èmi, mo sì máa ń ṣe àwọn iṣẹ́ jù ní ibi iṣẹ́ mi, mí sì kí ń fi iṣẹ́ mi ṣeré. Nítorí e ni, olórí ìṣẹ́ mi, ó, ó nífẹ̀ẹ́ mi dẹ́nú dẹ́nú, kò sì kí ń fẹ́ jẹ́ kí n, kò kí n fẹ́ jẹ́ kí n kúrò ní sàkání ọ̀un.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi. Nítorí tí èèyàn o bá ṣe ìtọ́jú ọjà dáadáa, ọjà náà lè bàjẹ́ tàbí kí, kí ó máa rẹwà lójú tí àwọn oníbàárà ò sì ní fi rà á mọ́. Nítorí ẹni, ó pàtàkì fún gbogbo oníbàárà àti ẹni tí ó ń ta ọjà kí ó ṣe ìtọ́jú, kí ó ṣe ìtọ́jú ọjà dáadáa kó lè bá a ríta níye tí yóò pé tí a sì rí erì níbẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọrùn. Gíláàsì ọrùn yìí máa ń jẹ́ kí n lè rìn nínú òrùn kí i tí ojú mi ò ṣe ni ta mi. Nítorí tí èèyàn bá wà ní abẹ́ ọrùn fún ìgbà pípẹ́, ojú èèyàn lè máa yàn ẹ́ tàbí kí ojú èèyàn pọ́n. Nítorí ẹ́ ni èmi fi máa ń lo gíláàsì ọrùn dáadáa tí ó sì máa ń dáàbò bo ojú mi ní gbogbo ìgbà. Èmi sì máa ń gbani mọ́ ọ̀rùn pé kí àwọn àgbàlagbà máa lo gíláàsì ọrùn. Nítorí tí àwọn àgbàlagbà lẹ́yìn tí wọ́n bá dàgbà tán, ojú wọn kò ní dàbí ti ọmọ kékeré mọ́ tí ó sì pàtàkì kí wọ́n máa lo gíláàsì ọrùn. Ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà tí ojú ń dùn níìsín kò ń ṣe nítorí àgbà wọn ni ojú fi ń dùn wọn. Ìgbà mí ó lè jẹ́ orun tí ó ti ti wọnú ojú wọn tí ó sì ti ba àwọn nǹkan jẹ́ lóju wọn ni ojú fi ń dùn wọn níìsín. Èmi máa ń gbani mọ́ ọ̀rùn pé kí àgbàlagbà máa lo gíláàsì ọrùn kó lè ba jẹ́ kí wọ́n máa ríran dáadáa kó sì lè rìn ní abẹ́ ọrùn dáadáa. Ó sì máa ń dáàbò bo abẹ́ ojú èèyàn kí ó máa mọ dúdú. Nítorí àwọn mí abẹ́ ojú wọn máa dúdú tí kò sì ní rẹwà. Ó máa dàbò bo abẹ́ ojú èèyàn tí kò sì ní jẹ́ kó dúdú.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran atẹ́gun nítorí ó ma ń jẹ́ kí ara mi balẹ̀ ó sì má a mú inú mi dun. Pàápàá jùlọ, atẹ́gun tó bá ń fẹ́ nígbà tí òjò bá fẹ́ ro, ó ma ń jẹ́ kí kí n ní ìfọ̀kànbalẹ̀ ó sì má a jẹ́ kí ń sùn dáadáa lálẹ́. Èmi máa n fẹ́ràn kí atẹ́gun máa fẹ́ lálẹ́. Ní pàtàjùlọ, atẹ́gun òjò mo máa n fẹ́ràn kó má a fẹ́ lálẹ́ nítorí ó má a jẹ́ kí gbogbo yàrá kó tutù ó sì má a jẹ́ kí ara èèyàn kó balẹ̀ ó sì má a jẹ́ kí ọpọlọ èèyàn kó ṣí kèèyàn sì lè rọ̀nú dáadáa. Nítorí è ní èmi fi fẹ́ràn atẹ́gun.

Oríṣiríṣi ọjà ló ní ìgbà tí ọjà ọjà tuntun rẹ̀ yóò jáde. Fún ọjà tí a máa ń pè ní ọjà ọjoọ́, ọjọ́ ẹtì àti ọjọ́ ajé ni ọjà tuntun má a ń jáde nínú ọjà yìí. Tí ó sì jẹ́ pé gbogbo ọjà tí wọ́n bá ń tà níbẹ̀ ni ó máa ń wá pẹ̀lú owó kékeré tí gbogbo nǹkan tí èèyàn bá dẹ̀ wá dé bẹ̀ ni èèyàn má a ń rí. Nígbà ọjọ́ yìí, gbogbo owó ọjà ni wọ́n máa gbé wálẹ̀ tí gbogbo èèyàn sì lè ra nǹkan tí wọ́n bá fẹ́ pẹ̀lú owó kékeré.

Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Ọwọ́ náà ni èèyàn fi máa ń kọ̀wé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Èmi sì máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ ọ̀tún mi, torí ọwọ́ ọ̀tún mi mo ti máa ń ṣe gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo sì nífẹ̀ẹ́ kí ń máa kọ ìwé. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́, mo máa ń kọ̀wé. Mo máa ń kọ àwọn, àwọn ìwé tí àwọn ọmọdé lè ka tàbí tí àgbàlagbà náà lè ka, tàbí àwọn ìwé tí wọ́n lè ka fún ọmọdé tó máa ń jẹ́ kó sùn ní alẹ́. Èmi fẹ́ràn kí ń máa kọ̀wé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní àárọ̀ kùtùkùtù tàbí ní alẹ́ tí mo bá dé láti ibi iṣẹ́

Eré ìdárayá tí mo fẹ́ràn ni àwọn eré Yorùbá. Mo fẹ́ràn kí máa wo eré èdè Yorùbá nítorí ó máa ń kọ́yàn ní oríṣiríṣi ìmọ̀, ó sì máa ń fún eeyàn ní òye tí èèyàn á fi rìn irìnàjò ayé. Eré Yorùbá máa ń fún àyàn ní ìjìnlẹ̀, ìjìnlẹ̀ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá láti ayé àwọn bàbá bàbá wa. Àwọn, wọ́n máa ń fi eré Yorùbá, wọ́n fi máa ń sọ̀, wọ́n fi máa ń pa ìtàn fún àwa ọmọdé nípa àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá àti nǹkan, nǹkan tó ti ṣẹwá ní ilẹ̀ Yorùbá.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn yíya àwòrán gidi gan. Ó jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí mo fẹ́ràn rẹ̀ gidi gan. Láti kékeré náà ni mo sì ti fẹ́ràn rẹ̀ àti ọwọ́ ẹ̀gbọ́n mi ni mo sì ti jogún ẹ̀. Ti bá lọ sí ilé ẹ̀kọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń ya àwòrán àwọn ọ̀rẹ́ mi lẹ́yìn tí mo bá parí nǹkan tí mò ń ṣe lọ́jọ́ náà. A máa lọ sí ibi tí ó rẹwà púpọ̀, a sì máa lọ ya àwòrán tí a ó fi sí orí Íńtánẹ́ẹ̀tì tí a bá délé.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ nítorí iṣẹ́ tí mo ń ṣe. Iṣẹ́ mi kò gbà mí láyè kí n sun kọjá àsìkò. Nítorí ẹ́ ni mo máa ń fi jí ní ago méje àárọ̀ kùtùkùtù tí màá sì tètè ṣe nǹkan tí mo nílò láti ṣe tí màá fi lọ sí ibi iṣẹ́ ní kíákíá.

Ní gbogbo ìgbà ni mo máa ń kọ́ nǹkan tuntun níbi iṣẹ́. Nítorí ibi iṣẹ́ mi jẹ́ ibi tí oríṣiríṣi àwọn ènìyàn wà tí wọ́n sì máa kó yan ní oríṣiríṣi nǹkan. Ìgbà mí kò kì n jẹ́ ǹkan bí iṣẹ́, ó lè jẹ́ ẹ ìwà ìṣe tàbí tí ẹlòmíràn ṣe ń ṣe ǹkan tíẹ̀ láti ìlú tó ti wá. Nítorí ẹ ni mo fi ní pé ojoojúmọ́ ni mo máa ń kọ́ ǹkan tuntun níbi iṣẹ́. Ó lè jẹ́ tí oúnjẹ tuntun ni mo máa ń kọ́, tàbí ìwà tuntun, tàbí ìbáṣepọ̀ tuntun, tàbí iṣẹ́ tuntun ni mo máa ń kọ́ ní ibi iṣẹ́ lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́. Nítorí àwọn fáìlì mi jẹ́ àwọn nǹkan pàtàkì tí ó sì jẹ́ pé gbogbo àwọn nǹkan tí mo ti ṣe nílé ayé mi náà ni mo máa ń kó sínú fáìlì mi. Nítorí ẹ́ ni ó jẹ́ nǹkan pàtàkì fún mi láti fi pamọ́ gidi gan. Mo máa ń kó gbogbo è sojúkan, mo sì máa ń fi pamọ́ sínú yàrá mi láti má jẹ́ kí ékú jẹ tàbí kí ìkọ́kọ́nu rẹ̀ so nù. Fáìlì mi jẹ́ nǹkan pàtàkì fún mi tí mo máa ń mú dání tí mo bá fẹ́ lọ wáṣẹ́ tàbí tí mo bá fẹ́ lọ sí ilé ẹ̀kọ́ mi. Nítorí ẹ́ ni fáìlì mi fi jẹ́ nǹkan tí mo gbudọ̀ má fi ṣeré rárá tí mo sì gbudọ̀ fi pamọ́ dáadáa.

Ìjẹta ni mo kẹ́yìn lọ sí ọjà. Nígbà tí mo sì lọ sí ọjà, mo ra oríṣiríṣi nǹkan. Mo ra ẹ̀wà, mo ra ìrẹsì, mo ra gààrí, mo sì ra ẹran àti ata tí mo fi ṣe ọbẹ̀ ní ọjọ́ náà. Mo fẹ́ràn kí n má lọ sí ọjà ní pàtàkì jùlọ. Mo fẹ́ràn kí n má lọ sí ọjà aṣọ níbi tí wọ́n ti ń ta oríṣiríṣi aṣọ tó rẹwà tí ó sì máa ń gúnregé nítorí ó máa ń fún mi ní àyè láti wo oríṣiríṣi aṣọ àti bàtà. Nítorí ẹ́ ni èmi fẹ́ràn kí má lọ sí ọjà aṣọ. Ọjà aṣọ tó dẹ̀ ṣe tó, tó pàtàkì jù ní Ìbàdàn níbí báì ni Ògùnpa. Ògùnpa jẹ́ ọjà tí èmi àti òbí mi máa ń fẹ́ràn láti lọ tọ́ sì ti máa ń bá mi ra oríṣiríṣi aṣọ àti bàtà àti àwọn nǹkan mìíràn. Kò í ṣe aṣọ nìkan ni wọ́n máa ń tà ní ọjà yìí. Wọ́n máa ń ta abọ́, àwọn mìíràn máa ń ta àwọn ohun èlò kísínì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ago mẹ́sàn àárọ̀ ni ọ́fíísì mi máa ń ṣí, nítorí ẹ ní mo fi máa ń jí ní ago méje àárọ̀ tí màá sì ti ṣe oúnjẹ tí màá jẹ ni ọ́jọ́ náà, màá sì tún gbogbo inù lè ṣe. Lẹ́yìn tí mo bá ṣe gbógbo eleyi tán ni mo máa ń gbéra tí màá sì lọ wá mọ́tò tí ó gbe mi dé ọ́fíísì mi nítorí èmi ò fẹ́ràn kí máa pẹ́ dé ibiṣẹ́ rara.